Ṣé o máa ń rọrún nígbà tí o bá sùn? Rárá o, mi ò kí ń rọrún tí mo bá sùn. Mo máa ń sùn dáradára ni, mi ò kí ń rọrún rárá. Ìgbà mìíràn, kò sí bó ṣe lè rẹ mi tó tí mo bá sùn, mi ò rọrún rí. Kódà àwọn ará àdúgbò sọ pé orun mi máa ń lọ geere gẹ́ẹ́ ni.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Mo máa ń gbìyànjú láti ṣe òwò mi ní ìwà ọmọlúwàbí torí n kò nífẹ̀ẹ́ láti máa ṣe owó ní mọ́kunmọ́kùn.